Bẹ́ẹ̀ni, mo mọ báwo wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe, báwo wọ́n ṣe ń kan èso lórí ní ògiri láfi gbé kọ́tìnì wá sókè. Kò sí nǹkan tí mi ò mọ̀ ṣe kí tó gbé fún àwọn tó ń ṣiṣẹ́ náà. Máa kọ́kọ́ ṣe títè mi, ìwọ̀nba tí mo lè ṣe tó bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo máa rí.

Bẹ́ẹ̀ni mo ní àwòrán lára dáadáa. Mo, gbogbo ọjọ́ tí bá ń ṣe ọjọ́ ìbí, èmi máa ń lọ síbi tí wọ́n a ti yà mí tí máa ti ní àwòrán titi èmi. Ọ, bẹ́ẹ̀ni ó dá k'éyan maa ní àwòrán ara rẹ̀ dáadáa fọjọ́ wájà at'oun naa a mọ ránti ibi tó wà, ibi tó ti ń bẹ̀rẹ̀ àwòrán. Kẹ́yọ̀mọ́ yẹ àwòrán dáadáa, ò í mọ ní àwòrán.

Gbogbo ọjọ́ kọ́ ni ọjà. Ọjọ́ mìí, ọjà á wà, ọjọ́ mìí, ọjà ò ní wà. Gbogbo ọjọ́ kọ́ ni mo ma ń pàdé àfojúsùn títà mi o. Nígbà mìí, máa tà dáadáa, nígbà mìí, mi ò ní tà dáadáa ǹkan tó wà nínú ọjà nìyẹn, èèyàn gbọ́dọ̀ mọ̀ ọjọ́ títà, ọjọ́ tí ò ní tà jù, gbogbo èèyàn kọ́ ló mọ̀ ní ìpàdé àfojúsùn títà rẹ̀. Àmọ́ nígbà ọdún, mo máa ń tà dáadáa.

App tí máa ń, tí máa ń lò jù ni èyí tí wọ́n ń pè ní Google àti Chrome pẹ̀lú Twitter. Òun ni mo máa ń lò jù torí pé nínú Twitter ó dàbí news, ó dàbí ibi tí mo ti ń kẹ́kọ̀ọ́, ibẹ̀ ni mo ti pàdé ètò yín.

Ìlànà ìpolówó mi ò pọ̀ rẹpẹtẹ. Tí n bá lówó dáadáa lọ́wọ́, mo mọ̀ bá se ń ná níwọ̀nbà máa kọ́kọ́ ra nǹkan tó jẹ́ kókó tí mo mọ̀ pé mi lè ṣe láìní, pẹ̀lú àwọn nǹkan jíjẹ mímu. Beyan bá ti lówó, nǹkan jíjẹ mímu ó gbọdọ̀ ra sílé àti á mọ báwo àpò rẹ ṣe rí. Bẹ́ẹ̀ ni mo máa ń náwó síi tí bá ti mọ̀ pé àpò mi kéré lọ́tẹ̀ yi mi níra nǹkan tó pọ̀ jù.

Aṣa ilé wa pọ̀ rẹpẹtẹ. Bí aṣa ta bá bímọ, ìyá ọkọ ló máa ń wẹ ọmọ ní ìdílé wa. Pẹ̀lú tí ọmọ bá ti dàgbà, ọmọ lá sọ ẹ̀sìn Olufẹ́ẹ̀ṣi. Kò di ìgbà tí àwọn òbí rẹ̀ bá sọ pé ṣe bái, má ṣe bái. Aṣa pọ̀ ní ìdílé wa o.

Èmi ga nìwọ̀nba tí èèyàn máa ń ga, mi ò ga ju, mi ò kúrú. Èmi wà níbi tí àwọn èèyàn máa ń tí ń ga bí ẹsẹ̀ márùn-ún àti ẹfà bẹ́ẹ̀ ni mo ṣe ga tó. Láàrín àwọn ọ̀rẹ́ mi mo wa, láàrín àwọn tó ga oò, buh àwọn mi wà tó ga gidi gan tí mi lè ka, buh wọn ga.

Tí bá fẹ́ ra nǹkan, ibi tí mo máa ń ra pọ̀, ó lè jẹ́ ọjà, ó lè jẹ́ ọjà ọ̀làjú, ó lè jẹ́ ọjà tó ń ta àwọn ọsàn. To bá fẹ́ ra ọsàn, wọ́n ní ọjà ọsàn lọ́tọ̀ ní ìlú tí mo ń gbé. Wọ́n ní ọjà tó ń ta ẹran, èmi máa ń lọ sọ́jà gángan, ibẹ̀ ni nǹkan mọ́ yọ́pọ̀ tí máa ń rà tá pọ̀. Ó tó bá jẹ́ nǹkan kékeré ni máa kọ́ra ní àdúgbò mi, kò di ìgbà tí bá lọ sọ́jà lọ rà.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni báwo ṣe ń lo kọ̀mpútà tó fi ń ṣe design oríṣìíríṣìí tí awon èeyàn a mọ̀ pé ẹ pé ṣe o lè ṣe báyìí, ṣe o lè ṣe báyìí fún ilé iṣẹ́ wa tó lè ṣe nǹkan táa fa ojú àwọn ènìyàn mọ́ra. Nǹkan tí mo fẹ́ kọ́ tuntun nìyẹn tí a fi mọ̀ pé èrò àtẹ́mí náà máa sì ní ibi tí máa ti mọ̀ páwọ́ sí.

Èmi ò kí ń lo WiFi o, èmi máa ń lo láti inú abánisọ̀rọ̀ mi tí mò ń lo báyìí tí mò fi ń ṣe iṣẹ́ báyìí. Mi kì í lo WiFi torí pé mi ò nílò mi kí n ṣe iṣẹ́ tó pọ̀ lórí, mi ní àwọn ẹ̀rọ tí kò fẹ́ lù si ló fà á tí mi ò ń lo WiFi ní ibi tí mi ń gbé, but tí ń bá ti ní àwọn èèyàn tó ń gbé pẹ̀lú mi tó bá pọ̀, a lè ṣe ètò báwo láti lo WiFi tí gbogbo wa yíì fún, tí a ní mọ́ná wòjú níta.

Ah! Èmi fẹ́ràn kí n máa kọrin o, gidi gan an o wà nínú ẹ̀jẹ̀ mi kí n máa kọrin. Má, ọkàn mi kọrin yìí, kò kọrin opẹ́ jo ṣọ sun so ti Toluwa o, tórí ọlá rẹ be rẹ òhún mi ní gidi kan sé tí n bá ṣe báyìí àráa mo dá ṣá tóbi o. Mo fẹ́ràn orin o, orin kan ni mo ṣẹ̀ parí báyìí, orin pọ̀ mo fẹ́ràn orin ọlamide baddo Ayomaf àwọn olórin tí mo mọ̀ gbọ́ dáadáa. Pẹ̀lú mama bolá arẹ.

Ah, kò sí ẹeyan tí ò kí ń ṣe ètò nìkan rè, but èmi jẹ́ ènìyàn tí mo máa ń ṣe ètò nǹkan mi dáadáa kó le lọ létò. Mi fẹ́ tó bá ti di ọjọ́ kejì àbí ọjọ́ tí nkan náà mo ti fẹ́ lo nkan náà, màá wa mọ ṣe ètò rara o. Èmi máa nṣe nǹkan mi létò ọ̀sẹ̀ kan sí ọjọ́ náà, oṣù kan sí ọjọ́ náà, máa ti ṣe ètò tí tèmi kalẹ̀. Àfi tí ó bá sí owo lọ́wọ́ mi, ànd ètò náà nílò owú ni. Mo lè mọ tètè ṣe ètò náà kalẹ̀, but tí ń bá ní àwọn nǹkan tó yẹ kí ní tí máa fi ṣe ètò kalẹ̀, èmi mọ ntètè ṣe ètò kalẹ̀. Ó máa dàbi wípé míì ní lé sùn-ùn máa mo wá mo, nǹkan a máa dààmú mi lọ́kàn.

Ah! Nǹkan tí mo bá n ṣe tí òjò bá ń rọ̀ ni wípé kí n máa dáná àbí kí n gbé, kí n máa wọ amóhùn amóra wọn ètò tí wọ́n ti wà lọ́kàn mi tí mo fẹ́ wò torí pé mò ń jáde lọ tí òjò bá wá ń rọ̀, wọ́n máa fi àsìkò náà mọ wòó. Nǹkan tí mo máa ń ṣe nínú òjò tó òjò bá ń rọ̀ àti kí n pọn mi nínú òjò, kí inú ilé kí n tún lè ṣe cause. Ìgbà òjò jí jẹ́ ìgbà òjò, ó jẹ́ ìgbà tí èmi fẹ́ràn gidi gan máa ṣiṣẹ́ kárakára.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata o. Ọmọ Yorùbá ni mí, ẹ mọ̀ báwọn ọmọ Yorùbá ṣe ń ṣe, wọ́n fẹ́ràn oúnjẹ tó ní ata láti kékere. Kò sí báwa, ata náà ń dà mí ni kò bá sì ń jẹ o. A mo fẹ́ràn oúnjẹ tó ní ata o. A tí ò bá sí ata lóúnjẹ, oúnjẹ náà ò lè dùn. Ata kán dàbí ṣúgà nínú oúnjẹ o. Mo fẹ́ràn ata gidi gan.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni, o ti tó ọdún kan sẹ́yìn báyìí tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Ọjọ́ náà mo ní nǹkan tí mo fẹ́ ṣe tó wà pàtàkì gidi gan. Ọjọ́ náà ni mo lọ bẹ̀ tí mo ṣe nǹkan tí ó yẹ kí n ṣe, tí wọ́n gbé mi dé ibi tó yẹ kí n dé láti paná. Ọjọ́ ni mo ti dé bẹ̀, o ti tó ọdún kan sí ìsiníìsí, ọdún kan kẹ́yìn mo lọ bẹ̀

Níbi tí mo ti ń ṣiṣẹ́ torí pé iṣẹ́ náà iṣẹ́ agbára ni, iṣẹ́ ọgbọ́n àti àmọ́ lo àsìkò gidi gan níbi iṣẹ́. Tó bá ti di àsìkò oúnjẹ ọ̀sán, ọ mọ fún wa tó wákàtí kan kí a fi sí mi, kí a fi ṣe kàn tó yẹ ka ṣe. Kí ágbará wà ṣè lè padà sípò ka lè fi ṣiṣẹ́ dáadáa padà. Wákàtí kàn lọ mọ fún wa níbi tí mo máa ń ṣiṣẹ́.

Dáadáa mo máa tẹ̀lé òfin àrá ọkọ̀. Kò sí báwo yẹn ní tẹ̀lé yàrá òfin ọkọ̀ torí pé yàrá òfin ọkọ̀ á jẹ́ kó mọ nǹkan tó yẹ kó ṣe, nǹkan tí ó yẹ kó ṣe kó má kó sínú ò, nǹkan tó máa jẹ́ kí àwọn ọlọ́pàá mú ẹ, àbí nǹkan tó máa jẹ́ kó má sọ̀rọ̀ sí abí wọ̀ tá ń yá. Mon rò pé ẹni ibi lẹ̀yìí, èmi máa tẹ̀lé òfin iyàrá ọkọ̀ gidi gan an, èmi máa tẹ̀lé òfin ò.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe ìdárayá tó pọ̀ gidi gan. Máa mọ́ má jáde, màá lọ wá ibi tí ìdárayá tí àwọn èèyàn púpọ̀ máa ń lọ bẹ́ẹ̀ tó máa fi ṣe ìdárayá. Èmi má ṣe ìdárayá o. Nínú ilé mi, mo lè máa ṣe ìdárayá. Níta, mo lè máa ṣe ìdárayá. Pẹ̀lú gbogbo nǹkan tí èèyàn bá ṣe, èèyàn máa ṣe ìdárayá o kí ara èèyàn ni-nípò kó lè wà lójú kan.

Ọ̀nà tí mo máa ń ṣe pẹ̀lú ìgbésẹ̀ pọ̀ pẹ̀lú àwọn tí mo máa ń alábáṣepọ̀ ni a máa ń sọ̀rọ̀ dáadáa, a sọ nǹkan tó yẹ ká ṣe, nǹkan tí kò yẹ ká ṣe, àìní mi wá pẹ̀lú àwọn èèyàn tí mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn ta bá ń ṣiṣẹ́ papọ̀ kí iṣẹ́ náà lè lọ dédé kí àtàwọn náà kí inú wa dùn.

Àwọn tí mo fẹ́ràn lórí pizza ni báwo lo ṣe máa ń rí lẹ́nu ata, alubọ́sá, àti àwọn ǹkan kábéjì tó máa ń fi sínú rẹ̀ ló mọ̀ jẹ́ kí mo fẹ́ràn rẹ̀ ju gidi gan be Pizza wà nínú àwọn oúnjẹ tí bá jáde lọ síta, mo máa ń jẹ gidi gan tí ara mi mo gbádùn.

Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹ̀bùn owó. Kò sẹ́yàn tí o fẹ́ràn owó. Ẹ̀bùn owó ni mo fẹ́ràn fún àwọn ènìyàn jù torí pé tí ẹni bá rí ẹ̀bùn owó, inú ẹni náà á dùn, a lè ṣàdúrà fún ẹ àti iwọ́ inú ẹ á dùn pé "ẹbùn tí mo fẹ́ ní inú ẹ dùn", ara ẹni náà á yá ẹbùn owó daa Ẹ̀bùn owó ni emi maa fún àwọn ènìyàn.

Èmi ò mọ̀ báwo ṣe ń da ọkọ̀ ìdojúkọjú dúró o. Èmi ò mọ̀ báwo ṣe ń da ọkọ̀ dúró ní ìdojúkọjú o. Èmi tí gbé ìgbésẹ́ náà wò, mi, mi mọ̀ ṣe, mi ò lè báwo ṣe ń ṣe, mi mọ̀ ṣe o ká. O dàbí pe a nira díẹ̀ o. Mi lè è ọ́ ṣe rí ní àdúgbò mi àbí níbi tí mo dé rí, àbí mi ò hún gbọ́ ọ̀rẹ́ kan tí mo gbọ́ re yìí.

Tó bá jẹ́ mo ní àlejò ní, a bí a jọ ń gbé nínú ilé kan náà, màá fi sí iwájú ẹnu ọ̀nà ilẹ̀kùn, màá wá ibí kọ́rọ́ kan tí màá fi kọ́ tí kò sé ní èèyàn tó máa mọ àfì emi ati ẹni tájọ sọ fún ara wa ni. Àbí tó bá jẹ́mi nìkan mo wà nílé, èmi máa gbé kọ́kọ́rọ́ sí ibi àpò mi dáadáa, mi ń láikí n má fi kọ́kọ́rọ́ mi sínú ilé.

Tẹ́lẹ̀ ni mo mọ báwo ṣe ń ya àwòrán òhún. Onígbà kan tí mo wà ní ọmọ ọdún mẹ́wàá, mo dàgbà sí i. Mo mọ báwo ṣe ń ya àwòrán, ọ̀rẹ́ mi kan ló kọ́ mi. Wo bá awon omo ṣe dàgbà tí mi ń yan àwòrán mọ́, mi mọ báwo ṣe ń ya àwòrán òhún kí n má parọ àwòrán ní ìsì, ká mi lè ṣe. Tẹ́lẹ̀ ni mọ́o se but nsì mi mọ báwo ṣe ń ya àwòrán.

Rárá o, èmi ò kí ń lo oògùn lójojúmọ́ ọ́ láì ṣe oúnjẹ, báwo má ṣe máa se lo oògùn lójojúmọ́, èmi ò kí ń lo oògùn lójojúmọ́ ọ́ àfi ọjọ́ tí ara mi ò bá yá ni èmi máa ń lo oògùn lójojúmọ́ ọ́n, bọ́ tí ara mi bá ti yá, mo ti lò ó sí ọjọ́ mẹ́ta sí i, èmi máa dákẹ́ sí oògùn náà, emi kí ń lo oògùn lójojúmọ́ ọ́n, torí pé kí ẹ̀yan ma lo oògùn lójojúmọ́ ọ́n ó da, àìlo oògùn lójojúmọ́ ọ́n àbí lóògùn lójojúmọ́ ọ́n kò da fún ìlera ènìyàn, àfi tó bá jẹ́ dókítà ló sọ fún ẹ.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ torí pé nọ́mbà orílẹ̀ tí bá n wà nílé, ìyá ṣe pè mí lọ́wọ́ kan, màá sì da nọ́mbà orílẹ̀ dá ọ kí pẹ̀tẹ́ beyo bá ti nọ́mọ nílé, ìyá le mọ̀ pé nígbàkígbà tó bá fẹ́ pé tí àwọn ìyá le mọ fi bẹ́ẹ̀ dáadáa nọ́mbà orílẹ̀ mo ní torí pé ọjọ́ iwájú ni.

Èmi ò ní irungbọ̀n. Irungbọ̀n wà ní àwọn ǹkan tí mi féràn jù láàárín ọkùnrin. Kí irungbọ̀n wá pọ̀o. Ó pay mí kí n má ní irungbọ̀n, lófàá mi ní irungbọ̀n dáadáa àti inú mi dún ṣi pé mí ní irungbọ̀n. Tí ẹyan o bá ní irungbọ̀n, ajé kò jẹ ọmọdé, oju e ò ní dàgbà, tó bá wáṣẹ́ lọ, wá sì le fún ẹ níṣẹ́ torí pé o jẹ́ ọmọdé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilé. À, wọn kọ wà ní ilé ẹ̀kọ́. Mo mọ bí àwọn ṣe ń ka àwòrán ilé dáadáa. Ọlọ́kọ̀ wọn ni ó ti fẹ́ran jù láti kékeré, tó nígbà mo dàgbà mo máa ń ka ìwé ìròyìn ṣé, mo máa ń ka ìwé tí mo fi ń mọ bí wọn ṣe ń ka àwòrán ilé dáadáa. Èmi mọ bí wọn ṣe ń ka àwòrán ilé láti ibi tí wọ́n á ti ya ibi yàrá, ilé ìdáná, ilé ìwọlé, ilé báyìí, ilẹ̀kùn, window. Èmi mọ bí wọn ṣe ń ka àwòrán ilé dáadáa o.

Bẹ́ẹ̀ni èmi máa ń wo ìbọ̀wọ́ lẹ́ lóòrèkóòrè tí ọba ti ń ṣe èmi máa ń wo ìbọ̀wọ́ dáadáa. Mo máa ń lọ sílẹ̀ àwọn ọ̀rẹ́ mi lọ wo ìbọ̀wọ́. Mo mọ báwo ṣe ń ṣe ìbọ̀wọ́ àtẹ náà mo ti ni lọ́kàn pé nígbà díẹ̀ tó bá ti kú, màá lọ síbi tí wọ́n ti ń ṣe ìbọ̀wọ̀ sí, èmi máa.

Bẹ́ẹ̀ni, èmi máa ṣe ètò mi fún ìparí ọ̀sẹ̀. Boya ti bá fẹ́ jáde lọ jẹ́, èmi fẹ́ lọ wo eré orí ìtàgé. Èmi máa ṣe ìparí, ètò ìparí ọ̀sẹ̀ dáadáa o. Nítorí pé èmi fẹ́ràn àsìkò mi. Ètò ìparí ọ̀sẹ̀ ni àwọn nǹkan tí mo fẹ́ràn jù. Àsìkò tí máa ń sinmi, tí máa ń jẹun, máa ṣe nǹkan tó wú mi.

Báwo mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò mi ni pé mo lè lọ sọ́jà lọ rà á, mo lè rà á lónláìnì kí èèyàn gbé wá pàdé mi nílé àbí mo lè rà á ní àdúgbò wa tó bá ní. Báwo mo ṣe máa ń rà á ni pé tó bá ti yọpọ̀ mo máa ń rà á, tó bá ti wọ́n jù mo mọ̀ pé ó ti ju agbára mi lọ, mi ní rà. Àwọn ìpèsè ohun èlò kò dá kí èèyàn mọ ní dáadáa nílé.

Ìṣòro níbi iṣẹ́ ó wà láàárín àwọn nǹkan tó mọ́ṣẹ́ rẹ̀ níbi iṣẹ́ gidi gan. Ìyá gbọ́dọ̀ ní ètò tí a fi kọjú ẹ tó bá jẹ́ pé ọ̀gá ilé iṣẹ́ tí ń pè ẹ pé owó kọ́ owó kọ́. Àwọn ìdájúkọ tí èèyàn máa wò ní níbi iṣẹ́ nìyẹn. Èmi máa ń fọgbọ́n ṣe mọ́, máa ń fọkanbalẹ̀, màá tọ̀ ọ́ lọ́ fa pẹ́ níbi iṣẹ́. Èmi máa ń sọ òtítọ́ kí n mọ ibi tó yẹ kí n ṣe. Òtítọ́ máa ń sọ̀yàn di òmìnira.

Irú ojú ọjọ́ wo ni mo fẹ́ràn jù? Ojú ọjọ́ tí oòrùn ò jáde èmi fẹ́ràn jù gidi gan, tí màá le rìn níta lọ́sàn, tí oòrùn ò ní mọ pamí jù. Ẹ mọ̀ pé tó oòrùn bá mú, ìwọ náà ò ní gbádùn ara rẹ. Ojú ọjọ́ tí oòrùn ò bá mú tó tutù ni èmi máa fẹ́ràn jù.

Tó bá jẹ́ iṣẹ́ náà, a ju iṣẹ́ wákàtí mo léro lọ mo máa ṣiṣẹ́ torí pé ó dá kẹ́yọ ṣiṣẹ́ kankan tó yẹ kó ṣe. Ko mó ba ìjàǹgbá pàdé níbi iṣẹ́, èmi máa ń ṣiṣẹ́ ju wákàtí tó bá jẹ́ iṣẹ́ náà ó yẹ kí n ṣiṣẹ́ ju wákàtí ẹ lọ bá farabalẹ̀ mo máa ṣiṣẹ́ náà. Ǹkan tí èmi máa ń ṣe ni ẹ́, mo máa ń farabalẹ̀ ṣiṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni èmi ní aṣọ wíwé torí pé aṣọ wíwé tí òtútù bá mú ti máa ń sùn lálẹ́. Mo máa ń lo aṣọ wíwé dáadáa. Aṣọ wíwé ó wà nínú ǹkan ètò tí èèyàn gbọdọ̀ ní. Ó gbọdọ̀ máa fi bora àbí tó bá ń wo amóhùnmáwòrán, ó fi ora lálẹ́ ó tàn AC ẹ. A mo ní aṣọ wíwé dáadáa o tó pọ̀ oríṣiríṣi. Mo ní tó mẹ́wàá nlé.

Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, torí pé láti kékeré àwọn òbí mi ti kọ́ mi báwo ṣe ń pín oúnjẹ mi. Tí wọ́n bá fún wa lóúnjẹ nígbà wa kékeré, pẹ̀lú àwọn àbúrò mi gbogbo wá jókòó sí tábìlì kan pẹ̀lú abọ́ kan pẹ̀lú oúnjẹ kan, mo máa ti síbí wa gan-an tí a máa fi jẹ wọ́n. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn kí n máa jẹ oúnjẹ pẹ̀lú àwọn ènìyàn gidi gan-an. À.

Bẹ́ẹ̀ ni, mo mọ̀ ń lo ẹ̀rọ ìdàkejì torí pé ẹ̀rọ ìdàkejì da'ẹ mọ̀ nínú ìrìnàjò ènìyàn. Ìyẹ́ gbọdọ̀ máa lo ọgbọ́n ẹ̀rọ ìdàkejì dáadáa, sóìyẹ́ a mọ ìkàn tí ó yẹ kó ṣe. Ìrìnàjò èyàn, a yá ohun tó bá ń bá yàn ṣiṣẹ́, tó bá ń lo ọgbọ́n náà fún àwọn iná. Òṣìṣẹ́ náà ó gbádùn, àwọn náà á gbádùn. Epo ẹni ibiṣẹ́ wà á gbé gíga síi.

Ẹ̀yin, ẹ̀yin máa ń fọ́ mi nígbà mi ti bá ti nà rú gidi gan mo ti rìn ju. Ẹ̀yin máa ń fọ́ mi, àbí nígbà mi tí ẹ bá ti jókòó ju ẹ̀yin máa ń fọ́yan, tí ẹ bá rìn ju ẹ̀yin máa ń fọ́yan, tí ẹ bá jókòó ju ẹ̀yin máa ń fọ́yan. Ṣé wọn gba ni gbogbo nǹkan tí ẹ máa ń ṣe? Bẹ́ẹ̀ ni lọ́ ṣe nǹkan tó bá ti pọ̀ jú kò kì í dáa mọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin máa ń fọ́ mi nígbà mi máa ṣe lògùn, ṣàbí nígbà mi máa ṣé tó bá jẹ́ mo jókòó ju ilẹ̀ ẹyin, ẹ̀yin fọ́ mi, mà á rìn dáadáa. Tó bá jẹ́ torí pé mo ti nà rú jù, àbí mo ti rìn dáadáa, mà á sì jókòó, ànígbà mí mo máa ń sùn lórí bẹ́ẹ̀ tí ẹ̀yin mi a lọ láti lè ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni mo máa ń mú àwọn ohun mímu porotíìnì dáadáa. Àwọn porotíìnì ó dá kí ọmọ mú, kí ọmọ jẹ, ó dáfa ìlera ènìyàn dáadáa. Kò dàbí kí èèyàn mú nnkan tó dùn gidi gan. Ohun mímu porotíìnì wọ́n ti fi kọ́ wa ní ẹ̀kọ́, wù láti lé, ǹkan tó yẹ ká mọ mu jù níyẹn. Tí ara wa fi dá, tí ara wa fi pé láyé.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Tí bá ti sùn, kò sí bá wáago tí mo sùn, mo ò tètè sùn, mi ò tètè sùn. Èmi máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ torí pé ó ti mú mi lára kí n máa jí ní kùtùkùtù. Ó ti bá ti sùn ju, tí àárọ̀ bá ti lẹ́, ilẹ̀ bá ti mọ́, ọwọ́ kan ni èmi máa ń jí. Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀

Àwọn ìgbádùn mi ni wípé kín ní àsìkò ìsinmi titẹ mi, kí n jẹun, kí lásìkò titẹ mi kí n jáde pẹ́lú àwọn ọ̀rẹ́, à mo fẹ́ràn ẹ jẹun kan ìgbádùn titẹ mi nìyẹn, kí n, kí n wo àwọn eré orí, orí ìdárayá tí máa ń wò, kí n sì ń wò wrestling bí tiwọn tí ń jà, tí wọ́n ti ń fúnra wọn ní ẹ̀ṣẹ̀, èmi fẹ́ràn rẹ̀ yó. À.

Ìgbà mélòó ni mo máa fọyín lójojúmọ́? Tẹ́lẹ̀ mo máa ń fọyín lẹ́ẹ̀kan. Nígbà mo wá ṣàkísì, eyín mi máa ń pọ́n, eyín mi ń pọ́n si. Mo wà kà níbi kan pé ó dá kéyìn mo máa fọyín lẹ́ẹ̀méjì lójojúmọ́, àárọ̀ àti alẹ́. Láti ìgbà náà mo máa ń fọyín lẹ́ẹ̀méjì àárọ̀ àti alẹ́ ni mí máa ń fọyín níìsì. Bí mo bá ti fọyín àárọ̀ àti alẹ́ náà, eyín mi mọ́ mọ́ àti èmi náà, báwo mo ṣe máa ń fọyín àárọ̀ àti alẹ́ náà, eyín mi máa ń mọ́ si gidi gan àti èmi náà máa ń fẹ́ràn kí n máa fọyín láàárọ̀ àti alẹ́

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ni ká ọ̀gá àti ọmọṣẹ́ ni a se jẹ́, àtèmi náà. Nǹkan tó yẹ kí n ṣe mo máa ń ṣe, mo máa ń tẹ̀lé ọ̀nà mi, mo máa bá wọn sọ̀rọ̀, a máa ń ṣiṣẹ́ tí inú wa sì dùn sí i, ti iṣẹ́ náà a sì dábẹ́ ni ìbáṣepọ̀ wa rí, nídi iṣẹ́ à kìí seere A mọ ń kojú mo ise, a mọ̀ ń ṣe ǹkan tó yẹ ká ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe irun mi, ó pọ̀ àwọn ètò tí máa ń ṣe irun mi torí ibi tí mo máa ń ṣiṣẹ́. Ó yẹ kí ẹ̀ mọ gẹrun tí a jọmọ́ olú àbí tí a jẹ́ ènìyàn tí èèyàn le bá ṣiṣẹ́ tí ojú ènìyàn ò níle Mo mọ gẹrun mi, ìbá òlàṣẹ dá tí a mọ ara mi dá, tí àwọn èèyàn tó rí mi níbi iṣẹ́ á sọ pé "ìyá ẹ sọmọ olú àbí ilé yìí, èèyàn ta lé gbà ṣiṣẹ́, èèyàn ta lé ṣiṣẹ́ pẹ̀lú, èèyàn ta lé ṣe ètò pèlú lè yìí."

È ìdárayá wo ni mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù tí àwọn ọmọ gbá gidi gan. Ẹ mọ̀ pé òun ni eré ìdárayá tí àwọn ọkùnrin fẹ́ràn jù. Eré ìdárayá tí èmi fẹ́ràn ni ẹ kí máa wo báwo ṣe ń gbàá, báwo ṣe ń ṣe, báwo ṣe ń sáré. Mo mọ̀ pé ibi tí àwọn ọkùnrin mọ́ nínu dùndùn niye, eré ìdárayá kọ́mọ gbá bọ́ọ̀lù.

Bẹ́ẹ̀ni, mo mọ mójútó software mi tó bá ti tó àsìkò. Tí ó bá ti tó àsìkò ìmúdójúníwọn, èmi máa ń ṣe torí pé ẹ̀ mọ̀ tí èèyàn bá tí ń ṣe dáadáa kí èèyàn mọ fi ètò sí i. Tí ó bá ti yẹ kí èèyàn software rẹ, kí èèyàn fi kùn tí àwọn oní ẹlẹ́rọ bá ti bá ẹ sọ̀rọ̀ pé àsìkò ti tó ní software rẹ̀ kò fi kò wá upload è sí odà torí pé a jẹ́ kí security, a jẹ́ kí ìdáàbòbò, a jẹ́ kí ìlera àti ẹ̀mí gígùn nínú ohun tó bá sọ̀rọ̀ ẹ a lé.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí nígbà tí mo wà ní ilé ọmọdé àti nígbà tí mo dàgbà. Mo ti gun ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi tó bá gùn inú ẹ̀ à ń máa dùn. Ọ̀yẹ́ ni a máa ń bá ẹ nígbà mi pé à kí ọkọ̀ ojú omi mọ́ lọ ṣubú kó mọ́ lọ iyẹ̀. O ní àwọn aṣọ kan táa bá ń wọ̀ pé pé tí ọkọ̀ ojú omi bá ṣubú, a à ní wọ inú omi. Ohun tí a bá le fò nínú omi.

Adun tí èmi féràn jù nínú ice cream ni adun ọlọ́gẹ̀dẹ̀. Adun ọlọ́gẹ̀dẹ̀ òní mo féràn jù láti ìgbà tí mo wà ní ọmọdé. Adun ọlọ́gẹ̀dẹ̀ ni èmi féràn jù nínú ice cream. Tẹ bá mú ice cream gidi gan, wọ́n ní àwọn adun oríṣiríṣi, bót tìtẹ̀ mi, èyí tí mo féràn jù ni adun ọ̀gẹ̀dẹ̀. Adun ọ̀gẹ̀dẹ̀ dùn gidi gan, tẹ bá mú, aài ẹ mo feel li rẹ lára, ara yín ámòn.

Ìgbà tí èmi kọ léétà fún àwọn ènìyàn ti pẹ́ o. Àwọn ìgbà ayé ta n wá ṣẹ́ àbí ìgbà ayé ta wà ní ọmọdé ta bá fẹ́ lọ bá olùkọ́ wa, a kọ́kọ́ kọ léétà ká to le rí wọn, ká to le bá wọn sọ̀rọ̀ ní ilé ìwé. O ti pẹ́ tí mo ti kọ́ Òǹbọ̀ mọ́mọ́n kon tẹ́lẹ̀

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè nkan tí mo ti ń léro, ọ wá gbá àsikò mi, mo maá jókòó, mo maa jókòó, àbí kí n mu phone mi, kí mọ wo amóhùnmáwòrán, àbí kí mọ wo eré orí ìtàgé, àbí kí mọ gbá àwọn amunidáráyá game, àbí kí mọ jẹun, kí n wá nkan pa panu fisẹ̀ nu.

Bẹ́ẹ̀ni, èmi mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ń jẹ́ Eniolá, Eniolá sì túmọ̀ sí wípé ẹni ọlá, ẹni tí ọlá yẹ fun, ẹni ọlá, ẹni ọ̀wọ̀, ẹni ẹyẹ, ẹni ńlá láwùjọ ni orúkọ mi túmọ̀ sí. A, láti kékeré mo ti fẹ́ mọ̀, mo ti mọ orúkọ mi, mo ti mọ ìtumọ̀ rẹ̀ gidi gan, àti èmi náà sì ń ṣiṣẹ́ lórí rẹ̀ kí n lè jẹ́ ẹni ńlá.

Óótọ́ ni o míì tíì ní gíláàsì oorun torí pé, mi sáábà fẹ́ràn kí n máa wọ gíláàsì torí pé ojú mi tí bá ń wọ̀ọ́ jù níta ojú mi le mọ́ ọ pòrì. Wọ̀ adémi náà ti ń ronú sí kí n wá ọ̀nà báyọ̀ báru máa ṣe ní èyí tí àwọn dókítà á fún mi tí máa le wọ̀ nínú oorun tí ó ni táa fi jẹ́ kí ojú mi mo bàjẹ́. Mi móò.

Bẹ́ẹ̀ni èmi máa ń ṣe àtulò nǹkan dáadáa, nǹkan oríṣìíríṣìí. Nígbà tí ó ti bàjẹ́ àwọn ó sì ní ìwúlò lára, èmi máa ń tun lò. Tó bá jẹ́ rọ́bà tí mo fi mú omi, mo máa ń tun lò tí máa fi ro àwọn nǹkan sí i, nǹkan tí òní mi fẹ́ kó dára bí kò bá jẹ ẹ́. Nǹkan oríṣiríṣi, tó bá jẹ́ omi ọbẹ̀ mo máa tún lò, tó bá jẹ́ oúnjẹ tí ó ti bàjẹ́ màá tún lò lọ́jọ́ kejì, tó bá jẹ́ aṣọ tó da, màá tún lò, tún lò, tún lò tí èmi a fẹ́ bọ́ lára rẹ̀.

Tábìlì iṣẹ́ mi ṣe ri ni. Tábìlì wa da o gún, bo o gún níwọ̀nba tí ẹnìkan o lè lo. Ó wà ní laptop lórí rẹ̀. À kọ́lọ̀ rẹ̀ funfun ni. Mo gbádùn tábìlì mi gidi gan. Ó máa ń rọrùn fún mi tí n bá fẹ́ jókòó pẹ̀lú àga tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyọrí níbi iṣẹ́. Ọjọ́ kẹta nínú ọ̀sẹ̀ ló máa ń bọ́ sí ọjọ́ yẹn gbogbo wa níbi iṣẹ́ á wọ aṣọ kan tó gbé orúkọ ilé-iṣẹ́ wa jáde, tó gbé àwùjọ ilé-iṣẹ́ wa jáde. Bẹ́ẹ̀ la máa ń ṣe ní ọjọ́ kẹta oṣù, ọjọ́ kẹta ọ̀sẹ̀, gbogbo ọ̀sẹ̀.

Nǹkan tí mo máa ń gbọ́ tí bá wà nínú ọkọ̀, òní orin, orin Àṣàkẹ́ Láìtà, ọmọ wa, mo máa ń gbọ́ dáadáa. Tí máa kàn gbé, nǹkan tí wọ́n gbé sí ti tá rọrùn fún mi, kí èmi nìkan máa gbọ́ tí mo ní takò, tí mo ní pariwo. Àwọn orin lèmi fẹ́ràn ju, tí máa gbé àwọn iyẹpi sími sí éti tí mi ní fi takò anybody tí èmi nìkan máa mọ gbádùn orin mi lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ báwo a ṣe ń gun kẹ̀kẹ́. Láti kékeré wọ́n ti kọ mí báwo ṣe ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ oríṣìíríṣìí, èyí tó ga jù mí lọ, èyí tí ó, tí ó ga jù mí lọ. A, mo mọ báwo ṣe ń gun kẹ̀kẹ́ dáadáa. Kí máa ṣe gùn, máa mọ sáré lójú títí mó lè even gbéyàn ṣe èèyàn kan àbí méjì taá mọ sáré. A, mo ti ń gun kẹ̀kẹ́, mo mọ báwo ṣe ń gun kẹ̀kẹ́. Mo, mo ti ń kọ̀ awon eeyan báwo na ṣe ń wa kẹ̀kẹ́

Ìgbà tí máa ń fa, ìgbà tí bá fà ó ní àṣikò tí mọ ọkàn mi wà ní sinmi tí mo wà ní fọkanbalẹ̀ tí máa ń ronú nkan tó yẹ kí n ṣe. Bẹ́ẹ̀ ni màá sì gba àwọn ẹ̀rọ tí a jẹ́ kí n fà pẹ̀lú pépà funfun kí gbogbo ọkàn tí mo ti lérù àbí ẹ̀yọ̀kan le wà lẹ́gbẹ̀ẹ́ kan kí mọ wó kí mọ fà á tí a fi mú nǹkan jáde táa dára.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà. Fìlà oríṣìíríṣìí. Wọ́n ní fìlà tá a máa ń wọ lórí aṣọ ìbílẹ̀, òun ni wọ́n ń pè ní eleti ajá. Wọ́n ní fìlà tá a máa ń wọ nọ́málì, fìlà tá a máa ko sí apá òsì àti ọ̀tún tó mean pé tó tùmọ̀ sí wípé, àá mo ti fẹ́ ìyàwó, mii ti fẹ́ ìyàwó. Fìlà pọ̀ nílẹ̀ Yorùbá dáadáa. Mo máa ń wọ fìlà titun mo máa ń darí síbi. Mii ti fẹ́ ìyàwó ká won eeyan lé mọ̀ pé.

Igba kékeré nikan ni mo, mo máa fẹ́ràn kí n mọ wo àwọn ìràwọ̀ bọ̀. Kí ìṣí tí mo ti dàgbà kí n kan gbójú sókè àbí kí n sọ fún ọmọdé kan wu òkè wá wo àwọn ìràwọ̀. Igba kékeré mi nìkan mo mọ̀ pé mo fẹ́ràn kí n mọ wo àwọn ìràwọ̀ tí ì máa mọ sọ fún àwọn àbúrò mi wò. Èyí n lọ síwájú, èyí n lọ sí ẹ̀yìn. Láti ìgbà tí mo dàgbà, ẹ mọ̀ pé ìrònú a pọ ìyá ọnímọ̀wọ́ pé kí lẹ̀ yàn wò nínú ìràwọ̀.

Èmi tíì ní ọkọ̀ tí èmi ń wà, mi tíì ra ọkọ̀ bọ̀. Tó bá ṣe díẹ̀ tó lọ bá ti pèsè o, máa ra ọkọ̀ ìsín, ọkọ̀ ẹsẹ̀ dé mi ń lò tí mo máa ń rìn àbí kí n pe táìsì kí n gbé kí n lọ síbi tó wù mí bọ̀, a kò tíì ń bọ̀ tí màá ra títè mi.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò, ibi tí a máa ń gbá òjò dáadáa. Àgbàlá òjò wà nínú ilé mi tó yí wa ká. Àwọn àsìkò náà tí òjò bá ń rọ̀, a kàn jáde, a kàn gbé àwọn ẹrù wa síbẹ̀, a kàn gbà wá gbọ́n òjò. Tó bá ti gbón ojo, a ó dà á sínú ibi tí a máa ń dà á sí, ta a le rii lò ní ilé dáadáa. Mo l'àgbàlá òjò ní ibi tí à ń gbé.

Èmi ò mọ̀ báwo a ṣe ń péja o. Mi ò ń péja rí, mi dé ibi tó ń péja rí àfi kí mọ́ wó ní ojú pẹpà àbí kí n wo lé rí eré ìtala yá. Tí wọ́n ń sọ pé báyìí ni wọ́n ṣe ń péja, mi ò mọ̀ báwo a ṣe ń péja. Wọn mú ti di ibi tí wọ́n ti ń péja rí, ṣọ́ a ju àwọn nǹkan tó rẹkọ jù tí ẹja fi wọnú rẹ̀ tí wọ́n fi pẹ́ jáde.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa jiyán, àrà wà ẹ mọ̀ pé ètò kí ẹ̀mọ̀ fi jiyán, ole díẹ̀ ẹ̀yà gba abubu ara sí iṣẹ́, bí wọ́n ti bá lọ sí ibi tí wọ́n ti ń dáná ní ìtà tí ẹ̀mọ̀ ti ń ra oúnjẹ, mo máa ń jiyán dáadáa, tí máa sì yómi tí ẹ máa gbádùn ara mi pé yes o jiná, bẹ́ẹ̀ nìkan tí mo máa ń ṣe.

Kò tún tó lọ ní mo kẹ́yìn lọ rí turkey ta. Ìgbà tí ara mi ò yá, tí mo ń wò, kí ló ń ṣe mí? Kí ló ń ṣe mí? Ọdún tó lọ ni mo kẹ́yìn tí mo lọ bẹ, tí mo sì lọ wo nǹkan tó ń ṣe mí àwọn sì sọ nǹkan tó ń ṣe mí, wọ́n fún mi l'oògùn àti èmi náà sì sanwó iṣẹ́ fún wọn. Ọdún tó kẹ́yìn ta ṣe ni mo lọ sọ́dọ̀ dókítà tí mo lọ rí.